Irú kọ̀mpútà ló ń lò? Irú kọ̀mpútà wo ni o ní? Kọ̀mpútà tí mo ní, kọ̀mpútà Samsung ohun ni mò ń lò. Èyí tó ń gbé ṣẹ́ṣẹ́ which is called laptop, èyí tó ń gbé ṣẹ́ṣẹ́ ohun ni mò ń lò. Irú kọ̀mpútà tí mò ń lò nìyẹn. Ó dẹ̀ dára lọ́pọ̀lọ́pọ̀.

Ṣé o mọ bí a ti ń yàwòrán? Àwòrán, tí bá ní ìyàwòrán, mo lè yàwòrán. Ìyàwòrán náà wà lórí fóònù. Mo lè yàwòrán. Bẹ́ẹ̀ni mo mọ bọ́ ye ń lo ìyàwòrán. Mo lè yàwòrán bẹ́ẹ̀ni dáadaa dáradára. Ẹ̀ṣẹ̀ púpọ̀ olùkọ́ mi.

Ṣé o ti dúró lilo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Ah, ah, gbogbo ènìyàn ló ń lo ayárabíàṣá. Ó máa ń jẹ́ kí ìbásọ̀rọ̀ láàárín àwọn ọ̀rẹ́ méjì kó yá ṣamṣam. Ayárabíàṣá ó dára lọ́pọ̀lọpọ̀.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìgbà ọmọdé mi tí mo rántí, mo máa ń play bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà dáradára. Ǹkan t'ọn mọ̀ mi fún nìyen, mo dẹ̀ máa ń play ẹ̀ dáradára. Ǹkan tí mo ṣe jù nígbà tí mo wà lọ́mọdé ni ẹ̀

Ṣé o máà ń ṣiṣẹ́ ju wákàtí lọ? A! Bẹ́ẹ̀ni, mo máa ń ṣẹ́ju wákàtí lọ, tó bá jẹ́ wípé owó wà pẹ̀lú ẹ̀, mo máa ń ṣẹ́ju wákàtí lọ. Ènìyàn kì í ṣe nǹkan tó le fún mi rárá, mo máa ń ṣẹ́ju wákàtí lọ. Bẹ́ẹ̀ni dáadáa, mo máa ń ṣisẹ́ju wákàtí lọ.

Nígbà wo ni o máa ra ẹ̀rọ ayára bí àṣá tuntun? Ìgbà wo máa ń ra. Nígbà tí bá ní ìwúlò rẹ̀ ni máa ń ra. Kò kí ń ṣe nǹkan tó le rarà. Nígbà tí bá ní ìwúlò ẹ̀ ìgbà yẹ́n máa rà.

Ìgbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? A! O ti pẹ́ tí mo ti gun ọkọ̀ akẹ́rù o. Iṣé mi ò fààyè gbá kí ma gun ọkọ̀ akẹ́rù O ti pẹ́, ìgbà tí mo wà ní kékeré, ìgbà yẹn ni mo rántí pé mo gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? A! Bẹ́ẹ̀ ni, ibi tí mo ti ṣiṣẹ́ gan wọn f'yẹ̀gbà kí èèyàn máa fi àwọn fáìlì wa ká máa tọ́jú rẹ̀ sínú cloud. Bẹ́ẹ̀ ni, mo máa ń tọ́jú rẹ̀ sínú cloud dáadáa, dáa, Google Cloud.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? À, ọwọ́ ọ̀tún ni mí, mi ò kí n lo, mi ò fi bẹ́ẹ̀ mọ̀ bọ́ ẹ ń lo ọwọ́ òsì. Bí wọ́n bá gbá bọ́l gan-an, ẹsẹ̀, ẹsẹ̀ ọ̀tún máa ń lò. Mi ò mọ̀ bọ́ sẹ ń lo ẹsẹ̀ òsì. Ọwọ́ ọ̀tún gan-an ní ẹ gan-an òun ni ọwọ́ tí mo máa ń lò, tí máa ń fẹ́ràn láti lò jù. Iyi tí mo mọ̀ ọ́ lò jù, òun ni ọwọ́ ọ̀tún.

Irú ojú ọjọ́ wò ni o fẹ́ràn jù? Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn. Ọjọ́ ìsinmi mo fẹ́ràn jù torí mi o need láti lọ síbi kankan, láti ṣe nǹkan kan. Àkókò tí ń máa ń dá wà láti mọ àwọn nǹkan tí mo fẹ́ ṣe òun lọ́jọ́ náà jẹ́.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Báwo ni mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Àwọn èeyàn tó bá need iranlọ́wọ́, mo máa ń ràn won lọ́wọ́. Èeyàn tí ò bá bẹ̀rẹ̀ ìranlọ́wọ́, a lè ran a le ṣe ìranlọ́wọ́ fún won. Àwọn tó bá need i ìranlọ́wọ́, àwọn tó n bá ní ìwúlò ìranlọ́wọ́ la máa ń ṣe ìranlọ́wọ́ fún. So bóye jẹ́ níyẹn?

Ṣé o fẹ́, ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Sé mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀? Mo fẹ́ràn ìrọ̀lẹ́, ìrọ̀lẹ́, ìrọ̀lẹ́, ìrọ̀lẹ́ dára. Mo fẹ́ràn ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́. Mo fẹ́ràn ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́.

Báwo lo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Báwo ni mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Bí mo ṣe máa ń ṣètò iṣẹ́ àkànṣe, òpin sí wọn púpọ̀. Bẹ́ẹ̀ni.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Láti bá wọn ṣé, láti wo tẹlifísàn pẹ̀lú wọn, láti bá wọn jẹun, láti dáná fún wọn, láti ṣẹ̀, láti tọ́jú wọn.

Kí ni ìgbádùn rẹ? Àh ìgbádùn mi, kí n jẹun gidi, kí n wọ aṣọ tó dára, kí n lọ sí live band. Mo fẹ́ràn live band púpọ̀, kí n lè wo fotubọ́ọ̀lù eré àfẹsẹ̀gbá. Mo fẹ́ràn ẹ̀ lọ́pọ̀lọ́pọ̀. Ìyen máa ń sọ mí jí, máa ń dá mí lára yá, ṣoye yín bẹ́ẹ̀ yẹn.

Ṣé o máa ń na ara rẹ? Sé mo máa ń na ara rẹ? Sé o máa ń na ara rẹ? Há! Báwo ní mo ṣe má ma na ara mi? Mi ò lè na ara mi. To bá jẹ́ ǹkan te, te túnmọ̀ sí nìyẹn. But ṣé mo máa ń na ara? Mo lè máa-- tí bá wẹ́ tán, mo lè na ara. But ìbéèrè tí ẹ béèrè yìí, ṣé mo, ṣé o máa ń na ara rẹ? Ah! Èmi máa ń na ara mi láti ṣe ǹkan tó dára.

Ìrọ̀rí mélòó ni o máa ń lo? Ìrọ̀rí mélòó ni o máa ń lo? Dòdò mí, mí dò mí, rere mí, mí dò. Ìrọ̀rí mélòó ni o máa ń lo? Ìrọ̀rí mélòó ni o máa ń lo? Ìrọ̀rí ẹyẹ kan náà ni màá lo. Ìrọ̀rí mélòó ni mo fẹ́ lo? Fún orí ẹ yo kan.

Omi tí, omi tí ó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó? That means what i drink every day is it enough? Ah, mo máa ń mu omi gidi gan, mo máa ń mu omi lọ́pọ̀lọ́pọ̀, omi tí mo máa ń mú ń pọ̀ gan torí omi dá lára gidi gan. Mo máa ń mu omi dáadáa. Omi dáa lára, omi ó dáa ju àwọn ẹ̀lẹ́rìndòdò àwọn èyí tòkú, omi dá lára ó máa ṣe ara léèrè.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábáṣepọ̀ rẹ? Kí ló ní bá mi máa ṣe wádìí àwọn alábáṣepọ̀ mi? Ah, mi ò bọ́ máa ń ṣe o. Ǹkan tó kàn mi máa kájú mọ́n. Ǹkan tó kàn mi ni mo máa ń ṣe. Ṣé mo máa ń ṣèwádìí àwọn alábáṣepọ̀ mi? Alábáṣepọ̀ mi, mi ò kí ń ṣèwádìí wọn. Ǹkan tó, Ǹkan tó wọ́n fẹ́ kí n ṣe ni mo máa ń ṣe.

Ìgbà wo ni o kẹ́yìn? Ìgbà wo ni o kẹ́yìn ní àlá burúkú? Ah, ọdún tó gbẹ̀yìn, inú oṣù Ọ̀pẹ, mo lá àlá náà. Ṣùgbọ́n Olúwa tí gbógun, Olúwa ti gbógun, mo dúpẹ́ lọ́wọ́ Olúwa torí pé ó ṣeun.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? À, àjọ̀dún, ó ní àjọ̀dún kan ta máa ń ṣe ní ilé ìjọsìn wa. Àjọ̀dún, àjọ̀dún àgbà. Mo fẹ́ràn àjọ̀dún ọmọdé náà, ṣùgbọ́n àjọ̀dún àgbà ló máa ń dùn jù. Àjọ̀dún àgbà ló máa ń dùn jù. Mo fẹ́ràn àjọ̀dún àgbà ní ilé ìjọsìn.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? A, mi tíì rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí o, ṣùgbọ́n nínú ìlú, ìlú Nàìjíríà tí mo wà yìí mo ti lọ sí ibi tó pọ̀ nínú Nàìjíríà ṣùgbọ́n mi o tí, mi o tí kúrò Nàìjíríà rí.

Ṣé o máa ń gbé àpò ẹyin? À! Ṣẹ́ mi máa ń gbé àpò ẹyin. Ṣé o máa ń gbé àpò ẹyin? Mí, re, mí, mí. Mí, dodo, dodo. Ṣé o máa ń gbé àpò ẹyin?

Ṣé o máa ń jẹ goọ́mù? Sé mo máa ń jẹ goọ́mù? A! Mo máa ń jẹ gúọ́mù dáadáa o. Tí wọ́n ń pè é chewing gum, tóyíbo ń pè é chewing gum. Bẹ́ẹ̀ni mo máa ń jẹ goọ́mù. Ṣùgbọ́n kò kí ń ṣe gbogbo ìgbà, kò kín ń ṣe lójoojúmọ́, kò kín ń ṣe gbogbo ìgbà. Igba mii mo maa n je, igba mio kin je.